Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni Arsenal. Bó tilẹ̀ jẹ́ wípé mi ò fi gbogbo ara mọ̀ nípa bọ́ọ̀lù, ṣùgbọ́n nígbà tí mo kéré, bí àwọn èèyàn ṣe máa ń pariwo Arsenal, ó máa ń dùn mọ̀ mi. Láti ìgbà náà, èmi náà máa ń bá wọn pariwo Arsenal. Gunners for life. Títí di àkókò tí mo wà yìí, Arsenal yìí ni ó jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní gbogbo ẹgbẹ́ eré ìdárayá. Kódà tó bá ṣe é ṣe fún mi láti fi gbogbo aṣọ mi ṣe kọ́lọ̀ Arsenal, mo lè ṣe é. Orúkọ yẹn lásán, ó máa ń wú mi lórí. Arsenal mọ bọ́ọ̀lù gbígbá. Wọ́n sábà máa ń gbé igbá orókè nígbà tí wọ́n bá gbá bọ́ọ̀lù. Èyí jẹ́ ohun ìdùnnú fún mi tó sì máa ń wú mi lórí gidi. Èyí ló jẹ́ kí èmi náà yan ẹgbẹ́ Arsenal gẹ́gẹ́ bí ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Nítorí pé ibùsùn mi jẹ́ ibi tó, tó fẹ̀, tó rọrùn fún mi láti sùn, nítorí máa ń lo ìrọrí. Tí mi ò bá lo ìrọrí, kò kì í rọrùn fún mi láti sùn. Àti pé tí mo bá sùn sí ilẹ̀ tàbí mo tẹ́ ẹni sílẹ̀ láti sùn, kò kì í rọrùn fún mi rárá. Ó máa ń ṣòro fún mi láti sùn. Ṣùgbọ́n níwọ̀nba, níwọ̀nba tí mo bá wà ní orí fọ́ọ̀mù mi, ó máa ń rọ̀ mi lọ́rùn. The only time tí kì í rọrùn púpọ̀ ni pé tí bá, mo bá ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mi ò parí, kò rọrùn fún mi rárá láti sùn. Because mo máa ń ronú nípa àwọn iṣẹ́ tí mi ò parí. Mo lè ronú nípa àwọn iṣẹ́ tí mi ò parí fún wákàtí méjì mẹ́ta láì sùn. Mo dẹ̀ máa wà ní orí bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n tí mo bá parí iṣẹ́ mi bó ṣe yẹ, mo máa ń sùn bí ọmọ ọwọ́ ni láì sí ìdìwò rárá lórí fọ́ọ̀mù mi.

Fóònù alágbe ká tí mò ń lò báyìí ni Infinix Hot 60i. Ó jẹ́ fóònù tó rẹwà púpọ̀ tó sì rọrùn láti lò. Understanding rẹ̀ kò le rárá àti pé camera rẹ̀ one in town ni. Tí mo bá lò ó láti fi take pictures, tí ẹ bá rí picture, ó máa dàbí picture tí ènìyàn fi iPhone snap ni. Àná dé ní oríṣiríṣi functions tó wà very easy fún ènìyàn láti access and láti understand. Kódà ẹni tí kò mọ̀ púpọ̀ nípa fóònù tẹ́lẹ̀ rí lè lo this Infinix Hot 60 yìí pẹ̀lú ìrọ̀rùn láìsí ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́. Mo choose Infinix Hot 60 torí pé ó jẹ́ fóònù tó rẹwà tó sì rọrùn fún mi láti lò.

Mo sábà máa ń ra epo fún ọkọ̀ mi ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó jẹ́ Monday. Epo tí mo bá rà ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni mo máa lò jále ọ̀sẹ̀ náà. Ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo sáà máa ń ra epo. Òhun ló mú tó jẹ́ pé mi kì í gbé ọkọ̀ jáde ní gbogbo ìgbà. Nítorí pé mo ti calculate epo tí mo rà, òun ni màá lò fún gbogbo ọ̀sẹ̀ náà, ó tun di ọ̀sẹ̀ mìíràn kí n tó rà mìíràn. So mo máa take note àwọn movement mi. Mi kì í gbé ọkọ̀ jáde fún unnecessary movement tàbí movement ti mi ò plan fún. Unless tó bá jẹ́ emergency tí mi ò ní option mó fi lè gbé ọkọ̀ jáde fún ìrìn-àjò tí mi ò plan fún tẹ́lẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé nǹkan tó mú kí n gbé ọkọ̀ jáde fún ìrìn-àjò tí mi ò plan tẹ́lẹ̀, ó máa short epo tí mo rà fún ọ̀sẹ̀ náà. Bo tilẹ̀ wù kó rí, mo máa n manage. Màá rí wípé ó sì di ọ̀sẹ̀ mìíràn kí n tó ra epo. Tí mo bá ní ibi láti lọ, màá wọ ọkọ̀, ni public transport láti lọ sí ibi ti mo bá fẹ́ lọ. So that màá le meet up pẹ̀lú plans mi pé mi ò gbọdọ̀ ra epo ju èèkàn ní ọ̀sẹ̀ lọ.

Ọ̀nà kan tí mo máa ń gbà mú àwọn èrò tuntun wá ni through reflection. Tí mo bá ti wà ní àkókò tí mo máa ń relax àbí ó tó àkókò fún mi láti sùn. Àkókò yìí mo máa ń fi ń ronú sí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, àwọn challenges tí mo ti face tàbí tí àwọn tí ó súmọ́ mi ti face. Máa ma bẹ̀rẹ̀ sí ní ro àwọn nǹkan tí a ṣe láti jáde nínú challenges wọ̀nyí. Àwọn ọ̀nà ta gba tó work then àwọn tí ó work. From there new ideas máa ń wá sí mi lọ́kàn fún nǹkan tí mo tún lè padà ṣe. Mo tún máa ń mú àwọn èrò tuntun wá nígbà tí mo bá ń listening sí challenges others àbí tí mo ń list-- tí mo ń try àti counsel àwọn èèyàn tàbí ẹnikẹ́ni tó bá súmọ̀ mi. So àwọn bí mo bá ti ń listening sí ọ̀rọ̀ àwọn ènìyàn, èrò tuntun máa ń wá sí mi lọ́kàn nípa bí mo ṣe lè attend sí ẹni yìí àbí ways tí mo lè fún un, àbí kí n èrò pé à! Ǹkan báyìí ti ṣẹlẹ̀ rí, nígbà báyìí ǹkan báyìí ni solution ta ṣe. Solution ta ṣe nígbà yen bóyá ó ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́. Tí kò bá ṣiṣẹ́, àkókò yìí yóò jẹ́ àkókò fún mi láti mú èrò tuntun mìíràn wá yàtọ̀ sí èyí tí a ti lò tẹ́lẹ̀ tí kò ṣiṣẹ́

Bí mo ṣe máà ń pàrọ̀ ọkàn nípa tí iṣẹ́ bá pọ̀ ni wípé, màá kọ́kọ́ wo àwọn iṣẹ́ yìí. Màá dẹ́ wo time schedule mi, tó bá jẹ́ pé mo lè meet up àbí mi ò lè meet up. Tí mo bá wá rí pé à, mi ò ní lè meet up, màá ní láti pe supervisor mi, màá dẹ́ẹ̀ ṣe àlàyé fún wọn wípé mi ò ní lè meet up ìṣe náà. Kì ń ṣe pé mi ò fẹ́ ṣe é, màá dẹ́ẹ̀ fún wọn ní ìdí tí mi ò fi lè meet up. So ọ̀nà kan tí mo máa ń gbà pàrọ̀ ọkàn nìyẹn nígbà tí iṣẹ́ bá pọ̀. Ṣùgbọ́n tí àkókò bá wà fún mi láti ṣe iṣẹ́ náà, mi ò ní pàrọ̀ ọkàn, màá ṣe é níwọ̀nba tó jẹ́ iṣẹ́ tí mo ní láti ṣe ni. Tó sì jẹ́ iṣẹ́ tí wọ́n ń san owó fún mi fún, kò sí ààyè fún mi láti pàrọ̀ ọkàn nípa iṣẹ́ náà. Bo tí wọn kò pọ̀ tó, mo kò lè reschedule time mi ni láti fi meet up.

Mi ò ní aṣọ wíwẹ̀ rárá, nítorí pé mi ò kí ń lọ sí swimming pond tàbí etí odò lọ wẹ̀. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ nínú omi. So fún ìdí èyí, mi ò ní aṣọ wíwẹ̀. Bó ti wù kó mọ̀. Mi ò dẹ̀ ní plan àti ní, torí mi ò mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ ní odò rárá.

Ètò television dára láti wo ṣùgbọ́n mi kì í sábà wò ó nítorí pé mo máa ń wa engage ní gbogbo ìgbà. Kò tí i ààyè fún mi láti jókòó pé mo ń wo ètò lórí television. Mo sábà máa ń wà pẹ̀lú laptop mi tàbí phone. Mo ma n ṣe iṣẹ́ kan tàbí òmíràn. Pápa jùlọ mi ò ní àkókò nítorí pé àwọn assignment ilé ìwé mi pọ̀ púpọ̀. So kò sí ààyè kankan fún mi láti wo ètò kankan ní orí television. Àyàfi tó bá jẹ́ ọjọ́ ìsinmi tí mi ò ní nǹkan púpọ̀ láti ṣe ni mo kàn lè wo television fún ìgbà díẹ̀ láti fi relax. Bí bẹ́ẹ̀ kọ́ kò sí ààyè fún mi láti wo television rárá.

Ohun èlò tó ṣe pàtàkì jù fún mi ní ibi iṣẹ́ mi ni laptop àti electricity tàbí generator. Torí pé iṣẹ́ tí mọ ń ṣe, gbélé ṣe iṣẹ́ ni mí, mo dẹ̀ máa ń nílò laptop mi láti ṣiṣẹ́ àti wípé iná electricity ṣe pàtàkì. Tí kò bá sí iná, generator gbọ́dọ̀ jẹ́ option fún mi. Therefore, generator gbọ́dọ̀ máa wà standby àti laptop mi tàbí fóònù mi. Tí laptop mi kò bá ní iná lórí, mà á dojú kọ fóònù mi láti fi ṣe iṣẹ́. Ohun méjì yìí ṣe pàtàkì fún mi láti fi ṣe iṣẹ́ mi. Therefore, mi kìí fi wọ́n ṣeré. Mo ṣà máa ń ṣe ètò láti rí pé àwọn ohun méjì yìí; generator, laptop, wọ́n wà fún mi láti ṣe iṣẹ́ nígbà tí ó bá yẹ láì sí complain rárá àti kí n má baà gbàgbé data, òun náà ṣe kókó jùlọ. Kò sí data, kò sí iṣẹ́. So ohun mẹ́ta yìí, ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi ní ibi iṣẹ́ mi.